Ìgbà kú gbà tí m bá ti rí wípé irun náà ti kún, tàbí tí orí bá ti ń yún mi, tàbí tí orí bá ti ń fọ́ mi, tàbí tí irun náà bá ti ń ni mí lára tí kò sì fine mọ̀ lójú mi, ìgbà náà ni mo máa ń sábà gé irun mi. Tí mo bá ti rí gbogbo eléyìí, mo máa ń fi sílẹ̀ kí ó máa wù lọ ní ọ̀.